Irú bàtà tí mo máa ń wọ, mo máa ń wọ trainers, mo máa ń wọ palm slippers, mo máa ń wọ sandals, mo dà máa ń wọ sneakers. Sugbon palm sandals àti sandal ni mo fẹ́ràn jù táa táa, òun ni mo like máa ń wọ dáadáa ju àwọn bàtà míì lọ.

Ọjọ́ Sátidé ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí pé ọjọ́ Monday ti tí wọ́ Friday mo máa ń jí lọ sí ibi iṣẹ́ sóò mi kí n ráàyè gbá ilé. Yatọ̀sọ́pẹ́ tí mo bá ní leave ṣá, igbayẹ́n mo tún le tún le ṣe dáadáa.

Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà mìíràn, eh, màá ṣiṣẹ́ láti ilé. Ìgbà mìíràn, mo ma lọ sí ibi iṣẹ́. Káṣà sọ pé ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀ la máa ń lọ sí ibi iṣẹ́. Ọjọ́ Tuesday àti Thursday, a máa ń ṣiṣẹ́ láti ilé. Iyẹn, ìdí tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni, eh, ìyẹn bí ǹkan ṣe rí ní ìlú tí mò ń gbé. Nítorí pé àwọn tí mò ń bá ṣiṣẹ́, wọ́n try àti ràn wá lọ́wọ́ láti máa save owó wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Ìgbà mí tí mo bá dáná tí oúnjẹ mi bá ṣẹ́kù, mo máa gbé sí fridge, tí màá lọ síbi tí mò ń lọ. So tí mo bá dé, màá gbé síta, màá wo wọn mu, è máa dé jẹ oúnjẹ tó kù yẹn. But mo máa ń gbìyànjú láti má ṣe oúnjẹ mi kó ṣẹ́kù torí ìgbà mìíràn àwọn oúnjẹ mí tó bá sè tó bá ṣẹ́kù tí o bá preserve ẹ won le tètè bàjẹ́

Kì í ṣe gbogbo ìgbà tí máa ń sùn ni mo máa ń fi aṣọ ibora bora. Nítorí níro àsìkò yi bayi tí òórùn ń mú, mi kì í fi aṣọ bora. Nítorí pé tí mo bá ti fi aṣọ bora, ó máa mú àti wípé kò fi bẹ́ẹ̀ síná lẹ́nu jọ mẹ́ta yí. Bí ọjọ́ mẹ́rin ṣe máa wù níìsín, iná wákàtí kan ló máa mú wá, kò dẹ tó, kò dẹ tó fún ẹni tín.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nítorí pé oríṣiríṣi àwọn èèyàn ló ń bẹ ní ìgboro n sìn. Àwọn mìíràn certificate tí wọ́n present, tí wọ́n fi ń wáṣẹ́, ó lè máa jẹ́ elé to valid àbí elé tí wọ́n forge. Àwọn mìíràn sì wà wọ́n ní ìwà ìbàjẹ́ ní ibi tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó fi jẹ́ wípé wọ́n lé wọn kúrò ń bẹ ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ gbaṣẹ́, wọ́n pa wípé àwọn kò kúrò ń bẹ ni willingly ni. So ìdí nìyẹn tí mo se máa ń wádìí àwọn tajọ́ máa ń ṣiṣẹ́ pọ̀ kí n tó gba wọn ṣiṣẹ́.

Tí òjò bá ń rọ̀, mo máa ń sábà jókòó sínú ilé. Tí iná bá wà, màá wo tẹ́lì, ṣùgbọ́n tí kò bá sí iná, mo lè máa tẹ fóònù mi kí n máa wo òǹkà tó ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n ìgbà mìíràn tí ó bá jẹ́ ọ̀wọ́ alẹ́, mo máa ń nífẹ̀ẹ́ láti sùn dáadáa nítorí àwọn atẹ́gùn tó máa ń fẹ́ tí òjò bá ń rọ̀ máa ń mú kí yàrá tutù.

Ohun mímu tí mo fẹ́ràn jù o jẹ́ omi. Nítorí pé omi da fún àgọ́ ara àti wípé ohun tó easy àti rí mu tí èèyàn bá ní díẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ òun ni omi. Mo sì fẹ́ràn ẹlẹ́rìndòdò náà èyí tí à ń pè ní fruit juice. Mo prefer kí n mu àwọn natural fruit juice tí ò ní sugar bí Five Alive, bí Chivita, bí Ceres. Mo sì nífẹ̀ẹ́ sí red wine dáadáa ṣùgbọ́n mo mọ̀ pé kò da fún àgọ́ ara.

Bẹ́ẹ̀ni, etí mi da, mi ò ní ìṣòro kan pẹ̀lú etí mi nítorí pé mo máa ń lọ fún checkup ní ìròyìn kó rẹ, lẹ́ẹ̀mi tún lo etí tàbí mi kì í lè kí ń jẹ́ kí ǹkan kan wọ inú etí mi, pàápàá jù lọ àwọn cotton bud tí àwọn èèyàn máa ń ti sínú etí tán ni wọ́n nu etí yẹn mi kì í sábà lo.

Batiri fóònù mi ó dáa gan, nítorí pé fóònù Samsung ni mo ń lò. Batiri ẹ sí dáa gan, torí tí ń bá lò-- tí ń bá tan data sílẹ̀, mo lè lò fún ọjọ́ mẹ́ta tí ó dẹ̀ ní ikú. Ṣùgbọ́n tí n bá tan data sílẹ̀ tí mo ń lò, ó lè lò odidi ọjọ́ kan tí kò dẹ̀ ní ikú. Ẹ̀ mú mi pàápàá jùlọ tí ó bá wà síná rara, ó lè wọ ọjọ́ kejì, torí bọ̀-- ṣùgbọ́n mo máa alternate ní-- nínú lílo data àti pípa data mi.

Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Pápá jù lọ, ìgbà mìíràn gan-an, odidi oṣù kan mo lè máa ní ìpàdé. Àwọn ìpàdé tí mo máa ń ní ó jẹ́ àwọn ìpàdé pàtàkì. Tó bá jọ mọ́ ká sign contract tàbí mo ń wá client tó jẹ́ pé ó máa nílò pé ká máa ríra ní òrèkóòrè. Ìgbà èso irú gbogbo time yẹn bẹ́yẹn. Àwọn ìpàdé tí màá ní ó lè ṣe ẹ̀ẹ̀méjì lọ́sẹ̀. Ẹẹ̀, depending on bí kiní yẹn bá ṣe important tó.

Kì í ṣe mi ní àkókò pató kan, tí ó jẹ́ pé tó bá ti lù ú, mo fẹ́ lọ sùn. Ìgbà mìíràn mo lè sùn ní ten, ìgbà mìíràn eleven, ìgbà mìíràn twelve, ìgbà mìíràn one. Ní báà náà báyìí, after one ni mo tó sùn nítorí pé gbogbo fóònù mi ó ti lù àti wípé rechargeable fan tí mo ń lò náà ó ti kú. So mo ní láti fi generator charge gbogbo wọn dáadáa kí n tó sùn nítorí ọrọ̀ tó wà ní Ita le ńu jọ́ mẹ́ta yìí ó gbóná gan.

Mi kì í fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí wípé èmi kọ́ ni mo wà ní in charge àwọn tó ń sanwó fún òṣìṣẹ́. Iṣẹ́ accountant nìyẹn, èmi ò dè kí ń ṣe accountant. Àti wípé oníkálukú ló ní fix salary, kò dẹ̀ sí pé à ń ṣe overtime mọ̀ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ dé, bí tí wọ́n ti máa gba owó àfikún fún overtime.

Sitting room ni mo ni mo fẹ́ràn jù nítorí bí mo ṣe decorate e àwọn wallpaper tí mo lò àti wípé bó ṣe máa ń tutù sí, ní, nípaa pa jùlọ. Ó jẹ́ bí tó jẹ́ wipé mo máa lò ju sí nítorí tí n bá fẹ́ play geemu tàbí mo fẹ́ wo bọ́ọ̀lù ní ọjọ́ Satide.

Bẹ́ẹ̀ni, mò ń rìn ní àlàáfíà nítorí agbegbè ibi tí mò ń gbé náà àlàáfíà wà níbẹ̀, kò sí àwọn oní jàgídíjàgan níbẹ̀ àti wípé a ní ọlọ́dẹ tó dángájá tó yẹ pé tí agogo mọ́kànlá bá ti lù ní wàá ti rí wọn tí wọ́n á ti máa rìn kiri wọ́n a lè máa béèrè question lọ́wọ́ àwọn tí ó bá jẹ́ pé ojú wọn ò wá familiar mọ́ àgbègbè yẹn.